Ẹn ibi tí ibi iṣẹ́ náà bá ti ṣẹlẹ̀ ni ó máa jẹ́ kí mo bí há, mo máa pẹ́ bóyá ó máa gba ṣókò kí n tó dé ibẹ̀, àṣá bí kò ní ba ṣókò, lábẹ́ máa rí dé ibi iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni, èmi mọ̀ bí a ṣe ń wẹ̀. Làtí kékeré ni mọ̀ kọ́ wa, kò sí èèyàn tí mọ̀ mọ̀ tí a ló mọ̀ bí a ṣe ń wẹ̀. Gbogbo èèyàn ló mọ̀. Gbogbo èèyàn ló mọ̀.